Ṣé o ti rántí pé ṣíṣètò nǹkan lè mú ìgbésí ayé rọrùn? Sé o mọ̀ pé ẹni tí ó máa ń ṣètò nǹkan dáadáa kì í yára dààmú? Kúnlé jẹ́ ẹni tí ó fẹ́ràn ìṣètò. Gbogbo òwúrọ̀, ó máa ń ṣètò ọjọ́ rẹ̀, iṣẹ́ rẹ̀ àti àkókò ìsinmi. Torí ìṣètò yẹn, kò máa ń yára kò sì máa ń gbàgbé nǹkan pàtàkì. Níbi iṣẹ́ àti nílé, ohun gbogbo ń lọ dáadáa fún un. Kúnlé kọ́ ẹ̀kọ́ pé ẹni tí ó bá mọ bí a ṣe ń ṣètò nǹkan, ayé á rọrùn, ọkàn á sì balẹ̀.

Ṣe o rántí pé gbogbo ìméèlì kií ṣe pàtàkì? Ṣe o mọ̀ pé ìméèlì àìwúlò lè gba àkókò àti agbára rẹ lọ́wọ́ láìsí èrè kankan? Ṣẹ́gun máa ń gba ọ̀pọ̀ ìméèlì lọ́jọ́ kọ̀ọ̀kan, ní ìbẹ̀rẹ̀ ó máa ń ka gbogbo wọn, ó sì ń rẹ ara rẹ̀. Ni ọjọ́ kan ó kọ́ ẹ̀kọ́ láti yan ìméèlì tó ṣe pàtàkì kó sì pa àìwúlò rẹ̀. Láti ìgbà yẹn àkókò rẹ̀ pọ̀ síi, ọkàn rẹ̀ sì balẹ̀. Ṣẹ́gun mọ̀ pé mímọ bi a ṣe ń ṣàkóso ìméèlì jẹ́ apá kan ìṣètò ayé rẹ̀.

Ṣé o rántí pé ìparí ọ̀sẹ̀ jẹ́ àkókò ìsinmi àti ìtura? Ṣé o mọ̀ pé bí o ṣe ń gbèrò ìparí ọ̀sẹ̀ rẹ lè pinnu bí ìsinmi rẹ ṣe máa rí? Dámilọ́lá máa ń lo ìparí ọ̀sẹ̀ rẹ̀ pẹ̀lú ìmúlo àkókò dáadáa. Mo máa ń sinmi nílé, ka ìwé, àti lọ sí bẹ̀rẹ̀ fún ìrìnàjò kékeré pẹ̀lú ọ̀rẹ́. Ni ọjọ́ àìkú, ó tún múra ọkàn àti ara rẹ̀ fún ọ̀sẹ̀ tuntun. Dámilọ́lá kọ́ ẹ̀kọ́ pé ìparí ọ̀sẹ̀ tí a gbèrò dáadáa ń fún ni ní agbára àti ìtẹ́lọ́rùn tuntun.

Ṣé o ti rántí pé ìbáṣepọ̀ pẹ̀lú olórí isẹ le ni ipa lórí ìtẹ́lọ́rùn rẹ ní ibi isẹ? Ṣe o mọ pe ìbáṣepọ̀ tó dáa le mú kí iṣẹ́ rọrùn ó sì mú ìlera ọkàn wa? Bísí ni olórí isẹ́ tí ó fẹ́ran ìbánisọ̀rọ̀ àti ìtẹ́lọ́rùn. Ó máa n bọ̀ láti bá a sọ̀rọ̀ ní kedere, kò sì gbọ́ ìmọ̀ràn rẹ̀. Nígbà tí ìṣòro bá wáyé, wọ́n máa yanjú rẹ̀ pọ̀, kì í ṣe pẹ̀lú ìbínú. Nítorí ìbáṣepọ̀ yìí, Bísí n ṣiṣẹ́ pẹ̀lú ayọ̀, ó sì ń kọ ẹ̀kọ́ pé ìbáṣepọ̀ rere pẹ̀lú olórí isẹ́ jẹ́ bọ́tíìnì àṣeyọrí àti àlàáfíà níbi isẹ́.

Ṣé o mọ̀ pé bí o ṣe ń gba iyìn le fi ìwà rẹ hàn? Ṣé o ti rántí pé iyìn le jẹ́ agbára tó ń mú ọkàn dùn tàbí kó ẹni kọ́ ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀? Ṣẹ́gun jẹ́ ẹni tí ó ṣẹ́ takuntakun. Nígbà tí olórí rẹ̀ bá yìn, kì í ṣe pé ó ń yọ, kì í sì ṣe pé ó ń fọkàn tán ara rẹ̀. Ó máa ń dúpẹ́, ó sì rántí pé àwọn òmíràn tún kópa. Iyìn yẹn máa ń fún ní ìtara láti ṣiṣẹ́ dáadáa sí i. Ṣẹ́gun kọ́ ẹ̀kọ́ pé mímọ bí a ṣe ń gba iyìn pẹ̀lú ìrẹ̀lẹ̀ jẹ́ àmì ìwà rere àti ìdàgbàsókè ara ẹni.

Ṣé o ti rántí pé ṣíṣe àyẹ̀wò ìméèlì rẹ lọ́pọ̀lọpọ̀ lè gba àkókò rẹ lọ́wọ́? Ṣé o mọ̀ pé mímọ ìgbà tí ó yẹ kí o ṣàyẹ̀wò ìméèlì lè mú ìṣètò ayé rẹ dáa síi? Kúnlé máa ń ṣàyẹ̀wò ìméèlì rẹ̀ ní àkókò tí ó ti yàn fún ní òwúrọ̀. Ó ṣàyẹ̀wò ohun pàtàkì ní ọ̀sán, ó tún wo bóyá ìránṣẹ́ tuntun wá. Kò jẹ́ kí ìméèlì dàda lórí jù. Torí èyí, ó ń ṣiṣẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, ọkàn rẹ̀ sì ń balẹ̀. Kúnlé kọ́ ẹ̀kọ́ pé ìṣètò àkókò ìméèlì jẹ́ ọgbọ́n tó mú àlàáfíà àti àṣeyọrí wá.

Ṣé o ti rántí pé gbogbo ọjọ́ nínú ọ̀sẹ̀ ní ìtàn tirẹ̀? Ṣé o mọ̀ pé ọjọ́ kan lè jẹ́ pàtàkì jù lọ torí ohun tí ó túmọ̀ sí fún ọ? Adé fẹ́ràn ọjọ́ Jímọ̀h ju gbogbo ọjọ́ mi lọ. Ni ọjọ́ yẹn, ó máa ń parí iṣẹ́ ọ̀sẹ̀ rẹ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn, ó sì ń múra fún ìsinmi. Ọjọ́ Jímọ̀h ń fun ní ayọ̀, ìrètí, àti àǹfààní láti lo àkókò pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Adé kọ́ ẹ̀kọ́ pé ọjọ́ tí ó bá fẹ́ràn jù lọ kì í ṣe nítorí orúkọ rẹ̀, ṣùgbọ́n nítorí ìmọ̀lára rere tí ó ń mú wá sí ọkàn.

Ṣé o ti rántí pé eranko ẹranko ọ̀sìn le jẹ́ ọ̀rẹ́ gidi fún ọkàn wa? Ṣé o mọ̀ pé bí o ṣe ń tọ́jú ẹranko ọ̀sìn rẹ dáadáa le mú ìtẹ́lọ́rùn àti ayọ̀ wá sí ìgbésí ayé rẹ? Aníkẹ́ ní ajá kékeré kan tí ó fẹ́ràn gan. Ó máa ń fi àkókò rẹ̀, ṣọ̀rẹ́ rẹ̀ fún ní oúnjẹ, máa ń lọ rìn pẹ̀lú rẹ̀ àti máa ń fi ìfẹ́ hàn si. Ni gbogbo ọjọ́, ìlera ọkàn Aníkẹ́ ń pọ̀ si tori ìfarapa rere àti ìfẹ́ tí ó ń pín pẹ̀lú ẹranko rẹ̀. Ó kọ́ ẹ̀kọ́ pé níní ẹranko ọ̀sìn kì í ṣe láti ní ẹrù fún ẹ̀dá ṣùgbọ́n láti ní ọ̀rẹ́, ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára ayọ̀.

Ṣe o ti rántí pé ohun tí a ń jẹ ní ipa lórí ìlera àti ìmọ̀lára wa? Ṣe o mọ̀ pé yíyan èso tó dára lè mú ayọ̀ àti ìlera wá sí ọkàn àti ara rẹ. Adé fẹ́ràn èso ápù àti òromọ̀dì gan. Ní gbogbo ọjọ́, ó máa ń jẹ díẹ̀ láti jẹ́ kí ara rẹ̀ le ní agbára àti láti dá ìlera rẹ̀ dúró. Nígbà tí ó bá ń jẹ, ó máa ń rántí ìtàn àti ìtùnú tí gbogbo èso ń fún un. Adé kọ́ ẹ̀kọ́ pé yíyan èso tó dára kì í ṣe láti jẹun nìkan, ó jẹ́ ọ̀nà láti fi ìlera àti ìtẹ́lọ́rùn hàn sí ara rẹ̀.

Ṣé o ti rántí pé rírán tí àwọn àdéhùn rẹ lè dá ọ lórí àṣeyọrí àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn mi? Ṣé o mọ̀ pé mímọ àwọn ìlànà tó wà nínú àdéhùn lè yàgò fún ìṣòro àti ìdààmú? Anike máa ń kọ gbogbo àdéhùn rẹ̀ sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó máa ń tún ká wọn, ó sì ń ṣàyẹ̀wò ó sì ń ṣe àtúnyẹ̀wò kí ó tó dá wọn lóhùn. Ni gbogbo ọ̀sẹ̀, ó máa ń ṣàyẹ̀wò kí gbogbo nnkan lè lọ dáadáa. Nítorí ìṣètò yìí, àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní ìgbẹ́kẹ̀lé, iṣẹ́ rẹ̀ ń lọ dáadáa. Ọkàn Anike sì balẹ̀. Ó kọ́ ẹ̀kọ́ pé rírán tí àdéhùn kì í ṣe àṣìṣe, ó jẹ́ ọgbọ́n fún ìdàgbàsókè àti ìbáṣepọ̀ rere.

Ṣé o ti rántí pé àkókò tí o bá fi gún ọkọ̀ akẹ́rù lè ní ipa lórí ìlera àti ìtẹ́lọ́rùn rẹ? Ṣé o mọ̀ pé mímọ ìgbà tó yẹ kí o gún ọkọ̀ akẹ́rù lè yàgò fún ìrora àti ìṣòro lórí, lórí ara? Tóbí lọ́ba máa ń gún ọkọ̀ akẹ́rù ní òwúrọ̀ ṣáájú kí ọjọ́ tó bẹ̀rẹ̀ gan an. Ó máa ń ṣàyẹ̀wò ọkọ̀ rẹ̀, máa ń ṣe ìtọ́jú rẹ̀, kò sì mọ̀ pé gbogbo nǹkan wà ní àtọkànwá. Nígbà tí o bá ṣe bẹ́ẹ̀, ìrìn àjò rẹ ń lọ dáadáa, kò sì ní ìrora tàbí ìṣòro. Tóbí lọ́ba kọ́ ẹ̀kọ́ pé mímọ ìgbà tó yẹ láti gún ọkọ̀ akẹ́rù kì í ṣe àṣìṣe, ó jẹ́ ọgbọ́n àti ìtọ́jú ara ẹni.

Ṣé o ti rántí pé ìmọ̀ èdè tuntun lè ṣí ilẹ̀kùn fún ọ ní ayé? Ṣé o mọ̀ pé kíkọ́ èdè tuntun lè ràn ọ́ lọ́wọ́ láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa àti láti ní àǹfààní tuntun? Adé fẹ́ràn láti kọ́ èdè Gẹ̀ẹ́sì àti Faransé. Ó máa ń lo ìwé, fíìmù àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ orí ayélujára láti kọ́ ọ̀rọ̀ tuntun ní gbogbo ọjọ́. Nígbà tí ó bá ṣe bẹ́ẹ̀, ó máa ń ní ìtara láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, ó sì ní ìmọ̀lára pé ó ń gòkè nínú ìmòye. Adé ń kọ́ ẹ̀kọ́ pé kíkọ́ èdè tuntun kì í ṣe ìṣeré nìkan, ó jẹ́ ọ̀nà láti ṣí àyè rẹ̀ sí àti láti kọ́ ara rẹ̀ dáadáa.

Ṣé o ti rántí pé bí o ṣe ń tọ́jú àwọn ọjà rẹ lè ní ipa lórí ìlera àti ìṣètò rẹ? Ṣé o mọ̀ pé mímo ọjà rẹ dáadáa lè yàgò fún ìṣòro àti kí ó jẹ́ kí ohun gbogbo pẹ́lẹ́? Aníkẹ́ máa ń ṣe ìtọ́jú àwọn ọjà rẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, ó máa ń sọ dí mímu mọ́, ó sì mọ̀ pé ohun gbogbo wà ní àtọ̀kànwá. Ni gbogbo ọ̀sẹ̀, ó máa ń ṣe àyẹ̀wò àwọn ọjà rẹ̀ kí ó lè jẹ́ kí gbogbo nǹkan lè lọ dáadáa. Aníkẹ́ kọ́ ẹ̀kọ́ pé mímo ọjà rẹ dáadáa kì í ṣe àṣìṣe, ó jẹ́ ọgbọ́n láti ní ìṣètò ìtẹ́lọ́rùn àti ìlera nínú iṣẹ́ àti ìgbésí ayé.

Ṣé o ti rántí pé gbogbo ojú òpó wẹ́ẹ̀bù kì í ṣe fún ìmọ̀ràn àti ìdánilẹ́kọ̀ọ́ nìkan? Ṣé o mọ̀ pé yíyan ojú òpó wẹ́ẹ̀bù tó dára lè ràn ọ́ lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́, láti ṣe ìdánilẹ́kọ̀ọ́, àti láti ní ìlera ọkàn? Tóbi lọ́ba máa ń lo àwọn ojú òpó wẹ́ẹ̀bù tó dáa fún ìmọ̀, ìmọ̀ ẹ̀rọ àti ìtàn. Ó má ń ṣe àyẹ̀wò ojú òpó wẹ́ẹ̀bù kọ̀ọ̀kan kí ó tó fi àkókò rẹ̀ sílẹ̀ fún un. Nígbà tí ó bá ṣe bẹ́ẹ̀, ó má ń kọ́ ẹ̀kọ́ tuntun, ó sì ní ìtara láti dá ayé rẹ̀ sí i. Tóbi lọ́ba kọ́ ẹ̀kọ́ pé mímọ àwọn ojú òpó wẹ́ẹ̀bù tí ó wúlò kì í ṣe ìṣeré, ó jẹ́ ọ̀nà láti ní ìmọ̀, ìtara àti ìtẹ́lọ́rùn.

Ṣé o rántí pé bí o ṣe ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ le ní ipa lórí ìlera àti ìtara rẹ? Ṣé o mọ̀ pé mímọ àkókò tí o máa ń lọ ní ìrìn àjò lè ràn ọ́ lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa àti láti ní ìmọ̀lára rere? Tóbí lọ́ba máa ń ṣètò ìrìn àjò rẹ̀ sí ibi iṣẹ́ ní gbogbo òwúrọ̀, ó máa ń dákẹ́ kó sì mọ̀ pé ọkọ̀ rẹ̀ wà ní àtọkànwá. Kò, kò lè dé iṣẹ́ pẹ̀lú ìta-- kò lè dé iṣẹ́ pẹ̀lú ìtara àti ìtẹ́lọ́rùn. Nígbà tí o bá ṣe bẹ́ẹ̀, ó ní agbára láti ṣiṣẹ́ dáadáa, kò sì ní ìdààmú tàbí ìrora. Tóbí lọ́ba kọ ẹ̀kọ́ pé mímọ bí a ṣe ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ jẹ́ ọgbọ́n láti ní ìlera, ìtẹ́lọ́rùn àti àṣeyọrí.

Ṣé o ti rántí pé ìrìn àjò sí ọdẹ rẹ le fún ọ ní ìrírí tuntun àti ìtara tuntun? Ṣe o mọ pe bí o ṣe ń ṣàbẹ̀wọ̀ ọdẹ rẹ le ràn ọ́ lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́, láti ní ìlera ọkàn àti láti fi àyọ̀ pín pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Aníkẹ́ lọ sí ọdẹ rẹ̀ lọ́dún méjì sẹ́yìn, ó rí pé ọdẹ yìí kún fún ẹwà, afẹ́fẹ́ tó mọ́ àti ìrírí tuntun. Ó máa ń rìn ní gbogbo agbègbè, ó sì ń gbádùn ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará ìlú. Lẹ́yìn ìrìn àjò náà, ọkàn rẹ̀ kún fún àyọ̀, ó sì ní ìtara láti ṣe ohun rere sí ayé rẹ̀. Aníkẹ́ kọ́ ẹ̀kọ́ pé ìrìn àjò sí ọdẹ lè jẹ́ ọ̀nà láti tún ara rẹ ṣe àti láti ní ìmọ̀lára rere.